Ṣé o ti lọ Oṣòdì rí? Ṣé o ti lọ Oṣòdì rí? Ṣé o ti lọ Oṣòdì rí? Bẹ́ẹ̀ni mo ti lọ Oṣòdì rí. Ọ̀pọ̀lọpọ̀ òde ni mo ti lọ rí. Mo lọ òde oníyàwò rí, mo lọ òde ọlọ́mọ rí, mo lọ òde òkú àgbà náà rí.